Báwo ni o ṣe n kojú òórùn gbígbóná? Wákàtí wo ni o kí i jáde? Wákàtí tí mi o kí n jáde ni ọwọ́ ago mẹ́ta sí ago kan àárọ̀ àti bi ago mẹ́ta. Ohun tí o o n mú, ohun tí mo máa ń gbìyànjú láti mú náà ni kí n mú nǹkan tí ó tutù, tí ó fi le jẹ́ kí, ẹm, wákàtí náà kí ó ṣe dáadáa. Bí ó, ibi tí o ti ń sinmi, mo lè sinmi níbi tó bá wù mí, mo lè sinmi nínú ilé tàbí nínú ọkọ̀.